Ṣé o máa ń wọ ohun ẹ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ẹ̀ṣọ́ lọ́pọ̀lọpọ̀. Oríṣiríṣi ohun ọ̀ṣọ́ ló wà. A ní ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ẹsẹ̀, ìroka, aṣọ, aṣọ tó dára àti oríṣiríṣi ǹkan ni ohun ẹ̀ṣọ́ tó wà. Ṣùgbọ́n ohun ọ̀ṣọ́ tí mo láìki, tí mo fẹ́ràn jù lọ ni àwọn bí ẹ̀gbà etí, ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ọwọ́. Mo sì fẹ́ràn láti máa ra dáradára. Kódà tí mo bá ní owó tó pọ̀ díẹ̀, mo máa fẹ́ràn láti lọ sọ́jà láti lọ ra ohun ẹ̀ṣọ́ ní ọjà. Torí idí èyí, mo fẹ́ràn ohun ẹ̀ṣọ́ bí, nítorí pé ó máa ń gbé ẹwà ọmọbìnrin jáde. Ó sì máa ń jẹ́ kí ọmọbìnrin rẹwà púpọ̀. Ó sì máa ń jẹ́ kí ọmọbìnrin ṣe rí mọ́, mọ́ ènìyàn láwùjọ. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ayé òde òní, àwọn ọkùnrin náà tí ń wọ ohun ọ̀ṣọ́ kì ń ṣe obìnrin nìkan ló máa ń wọ ohun ọ̀ṣọ́. Àwọn ọkùnrin náà tí ń wọ. Ní ayé òde òní, a tún rí ohun ọ̀ṣọ́ bíi pé ká ya ǹkan sí ara, ká ya àwòrán sí ara wa, tàbí ká kọ ǹkan àtẹ̀jíṣẹ́ àbi oriṣìriṣì ǹkan sí ara wa. Ara àwọn ohun oge tó wà láyé òde òní, ṣùgbọ́n mi ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn yen. Ohun tí mo nífẹ̀ẹ́ sí tó jẹ́ ohun ọ̀ṣọ́ ni pé kí n wà sórí, kí n wà sọ́rùn, kí ń ṣe irun rí mi, kí n sì wọ ẹ̀gbà ọrùn, ẹ̀gbà etí, ti ọwọ́ àti oríṣiríṣi ǹkan àti yẹtí àti ohun olóòórùn dídùn tó dára. Àwọn ohun ọ̀ṣọ́ tí mo fẹ́ràn lẹ́léèyí.